Ọ̀nà ti mo ma a n gba ri dájú láti pe ọjà mi dára ni pe, ti mo ba ra ọjà nibi kibi, n o ri pe mo ko won si ibi ti o mo ti o ni imotooto àti ibi ti o je pe o daara gidi gan. Ibi tí mo máa ń kó àwọn ọjà, àwọn ọjà sí. Nígbà mìíràn sì ni n ó ríi pé nígbà tí mo fẹ́ ra ọjà yìí, àwọn ọjà tó won ojúlówó ọjà, àwọn ni mo n ra tó sì jẹ́ pé wọn ó jìrí pé gbogbo ọjà tí ó yẹ kí n fi síbi, kí n gbé pamọ́, kí n fi pamọ́ síbi tó dára, wọn ó fi pamọ́ sí ibi tó dára. Èyí tó yẹ kí n gbé síbí fírí sínú ẹrọ amú nǹkan tutù, wọn ó gbé wọn sínú ẹrọ amú nǹkan tutù. Èyí tó yẹ kí n fi sínú ẹrọ amúǹkan gbóná, wọn ó fi wọn sínú ẹrọ amúǹkan gbóná. Èyí tí ó yẹ kí n gbé síbi kankan ná nínú mejéèjì, n wọn ó ni gbé wọn sìbí kankàn nínú méjèèjì. Èyí tó yẹ kí n sá wọn, wọn ó sá wọn. Eyii ti o ye ki n sa won, n o ni sa won. Àwọn nǹkan wọ̀nyí n ó sì ríi pé mo dà gbogbo won sínú ọjà tí ó dàábo bo wọn lọ́wọ́ ẹ̀rùku, lọ́wọ́ idọ̀tí, lọ́wọ́ kòkòrò, lọ́wọ́, lọ́wọ́ kòkòrò àwọn nǹkan wọ̀nyí àbí lọ́wọ́ àwọn bí i nǹkan eku, bí i eku tí máa ń jẹ nǹkan nínú ilé, àwọn, àwọn nǹkan wọ̀nyí lọ́wọ́, lọ́wọ́ eku tí ó máa ń jẹ nǹkan nínú ilé. Àwọn ọ̀nà yìí ni àwọn ọ̀nà tí ó dára tí ènìyàn lè gbà maa ṣe rí i dájú pé ọjà yẹn ó dára. Àwọn ọ̀nà yìí ni yóò sì jẹ́, yóò sì jẹ́ kí àwọn oníbàárà ẹnìyàn kan nígbàgbọ́ nínú ohun ti won bára lọ́wọ́ eeyan, tí ó sì jẹ́ kí won n di ẹni tí wọ́n ó nífẹ̀ẹ́ láti máa bára já ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Eléèyi ni oná tí mo máa ń gba dàábo bo, tí mo máa ń gba, tí mo máa ń rí pé, tí mo máa ń gba, tí mo máa ń fi rí i dájú pé ọ̀jà mi ó dára.

Óhun ogbín, ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì ni fún gbogbo ọmọ ènìyàn nítorí pé ọun ogbín jẹ́ nǹkan tí a máa ń jẹ́ tí pé àgbẹ̀ yóò gbin, tó ṣe pé ó sì níwùlò tó ń ṣe nínú aye wa. Yálà, jíjẹ, mumu, àbí kó jẹ́ èyí tí wọ́n o fi ṣe òun nǹkan, nǹkan àgbo láti lò. Eléyìí jẹ́ ọ̀nà kan tí ó jẹ́ pé àwọn kínì yìí sì máa ń yí padà lọ́dọọdún nítorí, nítorí bíi nígbà mìíràn nǹkan à wọn so-- nǹkan a lọ sókè, nígbà mìíràn nǹkan a wá sílẹ̀. Nn tí ó sì máa ń fa ní, nidi ètò ogbín, òun ni pé níjo tí nǹkan òko, ọdún tí nǹkan kó bá dára, tó bá jáde dáradára, tí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ tó si ṣe pé, nǹkan okó pọ̀ janturu, ó ṣe dandan ni kí owó rẹ̀ kó wálẹ̀ nítorí pé òfin kírí òfin ẹkọ́ economics ni pé nígbà tí nǹkan bá tí, tí when there is, nígbà tí nǹkan bá pọ̀, tó bá pọ̀ láwùjọ, then ó yẹ kí ní idí eléyii, ó yẹ kí nǹkan cheap, kí owó rẹ̀ wálẹ̀. Àmọ́ nígbà tí nǹkan bá wọ́n, nígbà tí, tí nǹkan bá wọ́n, demand ṣi high, dandan ni pé ki owó rẹ̀ kó lọ sókè. Eléyìí ló máa ń fa. Àmọ́ nǹkan pàtó tó máa ń fa òun ni tí nǹkan òkó tí ò bá jáde, àbí tí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn eeyan tí wọn ò dákó tó pọ̀ ní ọ̀dun yẹn, nǹkan ò wọ́n. Àmọ́ ọdún tí àwọn eeyan bá, tí nǹkan okó bá jáde dáadáa, tí àwọn eeyan sì dákọ́ dáradára, eléyìí ti, eléyìí yóò jẹ́ kí nǹkan òkó ti ó, kó mọ́, kí ó, kí ó, kí ó pọ̀, tí ó sì ní, tí ó sì ní owó rẹ̀ kó ní wọ́n. Eleyii ni oun kan ti o maa n fa idi ti iye, iye owo oun ogbin, iye owo oun ogbin ko maa yi padà ni odoodun. Àǹkan tó tún le fa, tí nǹkan tun lè fi wọ́n ni ti ojò o bá rọ, tí òjò o bá rọ, tí òjò, ọdún tí òjò o bá rọ dáradáradára, àwọn nǹkan okó lè má jáde dáadáa. Eléyìí ṣi le fá kí nǹkan ògbin wọ́n, to wó tó kó-- kó wọ́n gidi gan. Àmọ́ tí àwọn eeyan bá jáde, tàwọn eeyan bá, tí òjò bá rọ dáradára, t'àwọn eeyan si jáde. Tẹeyan si-- ti nǹkan okó jáde dáadáa, t'àwọn eeyan ṣi dáko dáadáa, ó ṣeéṣe kí nǹkan òkó kó ma wọ́n. Eléyìí ni àwọn nǹkan tí, tó máa ń fa àbí àwọn nǹkan to maa n fa ti iye owo oun ogbin se maa n yi padà ni odoodun.

Tí ó dùn gidi gan, tó sì jẹ pé ewédú yìí àwọn ìran Yorùbá ni ó máa ń jẹ ewédú. Nígbà mìíràn tó sì jẹ pé ewédú yìí, ọ̀nà tí wọ́n máa ń gbà ṣe ewédú òun ni pé kán ja ewédú. Tan ba jà, wọ́n o hàn, tan ba hàn, wọ́n o ge, tan ba ge, wọ́n o sì gbé omi kaná. Omi gbo ti won o gbe omi kaná títí tí yóò fi hó. Nígbà tí omi náà bá hó, wọn fi irun sí i. Nígbà tí wọ́n bá fi irú sí i, wọ́n fi iyọ̀ díẹ̀ sí i. Nígbà tí wọ́n bá fi iyọ̀ díẹ̀ sí i, wọ́n sì kó ewédú wọn, ewédú tí wọ́n ti gé yìí, wọ́n dà á sínú omi gbóná. Wọ́n o sì jẹ kó, wọ́n o sì fi lẹ kó jiná dáradára. Lẹ́yìn ìgbà tí o bá jiná tán, wọ́n o mú ọwọ́ ijábẹ́ tí wọ́n o sì fi já ewédú yìí kó fi kúnná dáradára. Ọbẹ̀ dé lẹ́, ó sì. Ewédú, a si le fi ewédú je oniranran nkan. Nígbà mìíràn, wọ́n á mọ̀ fi ewédú jẹ ẹ̀bà. Nígbà mìíràn, wọ́n a máa fi ewédú jẹ àmàlà. Nígbà mìíràn, wọ́n á fi ewédú jẹ iyán. Kódà nígbà miran won a fi ewédú je àwọn oúnjẹ miran ti o je oúnjẹ òkèlè loniran iran gẹ́gẹ́ bi fufu tàbí tuwo. Àwọn ewédú dára púpọ̀ nítorí pé àwọn onímọ̀ ìlera wọ́n fi kọ wa pé ewédú yìí ó jẹ ǹkan tó se pé ó jẹ ewé kan tí eyaan bá jẹ, tí eeyan ba ń jẹ dáradára, eeyan o ní ní ìṣòro láti ya ìgbẹ́ ni orekoore, nitoripe yóò je ki igbe jáde worowo tó sì tun jẹ́ ewé kan tí ń mọ dé náà, àìsàn, àsan ọgbẹ́ inú nítorí pé kò ní jẹ́ kí àwọn, kò ní jẹ́ kí acidì tí inú wa, tí inú wa, tí ó ń produce kó pọ̀ jù. Kò sì ní jẹ́ kí, kò sì ní jẹ́ kí ó jẹ wá ní, ní ifun nítorí yóò máa jẹ́ kí gbogbo e kó yọ̀ bọ̀lọ̀bọ̀lọ̀. Eleyi lo je nka ti, idi ti ewédú si fi dára, ti àwọn onímọ̀ ìlera si ma n gba wa niyanju pe ki a ma je ewédú ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mo nífẹ̀ẹ́ ewédú gidi gan. Mo nífẹ̀ẹ́ ewédú gidi gan. Mo sì nífẹ̀ẹ́ láti máa je ewédú ní ojoojúmọ́ nítorí àǹfààní tó wà níbi ewédú kò kéré. Iṣẹ́ tí ewédú ń ṣe lára kò kéré. Ọ̀nà tí ewédú, ọnà tí ewédú tí ó fi wúlò kò kéré. Ewédú sì ni ó jẹ́ ọbẹ̀ kan, ó jẹ́ ewé kan tí ó rọrùn láti rí tí ó sì wúlò, tí ó sì dára jù ní ibíkibí tí ẹyan bá wá ní àgbáyé. Nítorí pe o ma n lálẹ́ wu nígbà mi, àwọn eeyan si ma n gbin nígbà mi nígbà mí, ó máa ń lálẹ́ wú, nígbà mí àwọn eeyan sì máa ń gbin. Ohun tí ó kàn nira níbi ewédú kò ju pé láti rí ewédú tí ó rọ̀jú, tí ó tutù, tí ó tutù, tí ò tí gbo, tí ó ní kòkòrò, àwọn tí ó sì ní ìyèpẹ̀. Àwọn ọ̀nà yìí ni ǹkan tí ó nira láti, tí ó nira láti rí. Tí ó sì jẹ́ pé ewédú, mo máa ń jẹ ewédú bí ẹ́mẹ́ẹ́tá àbí ẹ́mẹ́rin lójúmọ́, ẹ́ẹ́méjì àbí ẹ̀ẹ́mẹ́ta lójúmọ́. Ó ní í ṣe pẹ̀lú, nígbà mí ó ní í ṣe pẹ̀lú iye ti un o sì jẹ́, ó ní í ṣe pẹ̀lú ibi tí mo bá wá, àbí ibi tí mo bá wá, ìlú tí mo bá wá. Àwọn ǹkan wọ́n yìí ni ǹkan tí ó ní í ṣe, tí ó ní í ṣe pẹ̀lú ìgbà tí wọ́n, tí un o jẹ ewédú. Àmọ́ ewédú dára, ó sì dára púpọ̀. Mo si gba ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn niyanju, mo ti gba, mo man gba ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn niyanju láti ri pe eon n je ewédú, nítorí àwọn àǹfààní at èròjà asara loore ti n be ni ara ewédú. Mo nífẹ̀ẹ́ sí ewédú gidi gan, tó sì jẹ́ pé gbogbo àwọn ìdílé mi ni bàbá, ìyá, ẹ̀gbọ́n, àbúrò, ara, ọmọ, gbogbo wa la nífẹ̀ẹ́ sí láti máa jẹ ewédú lóòrèkóòrè. Òòrèkóòrè ti eleyii si jẹ́ ǹkan tí ó dára gẹ́gẹ́ bí àwọn onímọ̀ ìlera biwon se máa ń fún wa ní àlà, biwọ́n se máa ń fún wa ní ìmọ̀ràn tí a o mọ̀ tẹ́lẹ̀ láti ní àlàáfíà àbí ìlera tí ò péye. Ìlera tó péye, ewédú sì lè fún wa ní àwọn ǹkan wọ́n yìí. Eleyìí ló fà á tí mo fi nífẹ̀ẹ́ sí láti máa jẹ ewédú ní òòrèkóòrè nítorí ewédú dára gidi gan.